Èmi ìyẹn tí ń fún yẹn kéékèké lẹ́jẹ̀ yóò ṣe, ẹni tí ó bá jẹ ńǹkan jiju ló ń fẹ́ jẹ́lẹ̀. Ìtẹ́jẹ̀ mi ò kú tẹ́lẹ̀, kí ni mò ń jẹ? Ọlọ́run bá mú wá lè yẹn jẹ, ó máa fẹ́ jẹ́lẹ̀. Ojú Oluwa máa po òye kí ènìyàn tí fẹ́ jẹ kí ènìyàn sì lélẹ̀. Òbí ǹkan kan jẹ ni, tó bá yóò lé ìfẹ́ jẹ́lẹ̀, òpin ò jó. Kàn án sọ, kàn án jẹ́ ń jẹ.

Be mo ní káàdì ìṣe, àmì idánimọ̀ mi nu. Iyen tí n bá fẹ́ lọ, tí n bá fẹ́ wọnú ibi iṣẹ́, máa fi han, olùdaàbọ̀bọ̀ ibẹ máa ríi pé wó káàdì yóò, yóò ti mọ̀ pé emi ni ẹni tó wà nínú káàdì náà, tan fi jẹ́ kí n wòlè bẹ̀yẹ̀n ṣẹ́. Káàdì ṣe nǹkan tó dá ni láti ní iṣẹ́.

Mo ní ètò láti fẹsẹ́ mi sinú ilu ata ata òwò. Owó ló ń dá olúwa rẹ dúró. B'oloun bá ti pèsè owó nísìnyí, màá fẹsẹ́ mi daadaa sí àwọn ilu míràn. Kódà ó lè kọ, mo lè lọ sí ìlè òkún gan, ilẹ̀ ìlú òyìnbó kí n fẹsẹ́ mi lọ́bẹ̀. Àbí ìpè tí ìbísẹ́ bá ti dé, bẹ́ẹ̀ ni owó ti àwọn ènìyàn tò. Tawọn ènìyàn bá tí ń bá ń bá yàn ra sẹ́yàn, bẹ́ẹ̀ ni ó ṣe lòwó si.

Ah! Èfó tí mo fẹ́ràn jù ni ọ̀gẹ̀dẹ̀. Ah! Ọ̀gẹ̀dẹ̀, ọ̀gẹ̀dẹ̀ dodo. Màmá Jèròso náà, ọ̀gẹ̀dẹ̀ swimming a fi jẹ pà, a fi mú kọ́, a fi jẹ ìrẹsì, a fọ̀ pọ̀, a dá wàrà sí i kó lè dùn. Kò sí ń kan tí èmi ò fọ ọ̀gẹ̀dẹ̀ sí.

Mo fẹ́ràn ìpàdé lórí fóònù, ó da púpọ̀, kò ní ìṣẹ́lẹ̀ má ń sin kan lọ́wọ́. Sugbon tí o bá ti ẹ jẹ́ pé to jẹ̀ pé kí ó ṣe pé a lọ mọ ajumọ̀wọ́ ara wa, ṣàkọ́já a máa sọ̀rọ̀ ènìyàn níyà jù, kí n fọwọ́ mí se nkan, kí ẹ máa fọwọ́ yàn tú nǹkan ni, ni ó sì máa sọ tí ó sì ní di ra won lọ́wọ́.

Ah, èmi fẹ́ràn kí mon rẹ́ràn jẹ lóri pizza dodo. Àwọn ǹkan tí mo fẹ́ràn lóri pizza nìyẹn o, èmi fẹ́ràn kí wá ní kí wá máa rí ǹkan kan lóri a. Àwọn ǹkan tí mo fẹ́ràn kí mo rí jẹ lóri pizza, dodo ẹran awon ata tó máa ń dùn yẹn, mo fẹ́ràn rẹ̀. Ko wa lóri pizza.

Wákàtí tí mo ti máa ń ṣiṣẹ́ lójú mọ́, tí n bá lọ sí ilé ẹ̀kọ́, mo máa ń lò tó bí wákàtí mẹ́jọ, sùgbọ̀n tí n bá lọ sí ilé ẹ̀kọ́, bí wákàtí mẹ́rin ni. Eré ló máa ń pọ̀ jù lọ́jọ́ náà. Eré àbí márùn-ún. Iyoku a fi sùn, a fi jẹun, a fi ṣe ńǹkan ètò tí eeyan o jẹ́, a tún fi lọ ká ẹ̀kọ́ yẹn.

Mo máa ń fún àwọn òṣìṣẹ́ mi lówó àkùkù tí wọ́n bá ṣiṣẹ́ wọn dáadáa. Tan bá mo, emi ní ifẹ́ ẹni tó bá jẹ́ pé ó máa ń ṣiṣẹ́ re dáadáa, tí ẹ kì í ṣojú Ṣà, tí ò ṣe ójú ayé, tí ẹ kì í pé mo gbà tó ga tí gbogbo ko wa ṣe jára mọ́ṣẹ́. Mi ò ní ifẹ́ àwọn ẹyà pẹ̀lú tí wọ́n bá ṣiṣẹ́ dáadáa, tí wọ́n ṣe lórí òkèrè pẹ̀lú ọkàn tó mọ́.

Èmi, ó ti pẹ́ tó ti gọ̀ mí yóò túnmọ̀ tó ọdún mẹ́rin ná. Dúpẹ́ yun fọloun, èmi kí n mu ẹrọ olórí akẹ́kà, bí mo kí n sáré. Óloun dúpẹ́ oyin fọlọ́un, kọ́lọ́un máa fàrẹ́ se yan. Tí ayé bá mú ní máa mú ẹrọ olórí, mi ò mọ̀ gẹ́gẹ́ tó jẹ pé bí.

Ìgbà tí ètù ni ò jẹ Ìsọ igbá mi, ó máa ń to wákàtí kan á bá bọ̀ wákàtí. Mo sì fi ẹ̀ sí Òòrùn ìsìn mi dáadáa, mí jẹ́ ká mi kẹ̀kẹ́, kó máa dá mi dúró, kó máa bá mi, kí ó má sì mú, kí ó má jẹun, kí ó máa tọ̀, kí ó máa bá mi yàn sọ̀rọ̀, ìsìn mi dẹ́kun, kí ó má sì.

Bi mo sí mọ́n rin, ìrìn àjò mi lọ sí ibi ṣe ti máa ti jí, ti báa ti jí láàárọ̀ bí ọ, bí ẹgbẹ̀rún kan ló má, ló má ń na mí. Abí jubẹlọ lọ ti máa lọ ibi ṣe láàárọ̀ wá ta ọ̀ ti máa ti jí láàárọ̀ máa ti lọ síbi tí màá ti wọ ọkọ̀. Elo, ibi tí mò ń lọ níyi wọ́n ń gbé mi. Láti dé ibi àti pé mi, bẹ́ẹ̀ ni mo sì máa ń lọ. Mo máa ń lé mọ́tò múni.

Ah kòkó alẹ́ mọ́ fẹ́ràn jù tí n bá fẹ́ sùn ni o. Koṣi akókó tó dáa tó, wi pé eeyan ó rẹju, eeyan ó rẹ, gbogbo ára eeyàn, ni ò sìmi lá'kòkó na, eeyan ó sì gbádùn orun pẹ̀lú ogo olorun. akoKò tí mo tun, tí mo fẹ́ràn jù níyẹn. Àkókò iṣimi alẹ́ o ni, òrun alẹ́-un, ó má ń dùn mọ́ mi púpọ̀.

Iru etì igbọ́ wo mo máa ń lò eyii tí mo máa ń lò náà kò fi bẹ́ẹ̀ han, ó le jẹ́ ọ̀tún àbòsí. Sugbon nísìnyí ọ̀tún ni mò ń lò julọ́wọ́lọ́wọ́ báyìí, etì igbọ tí mò ń lò ni yen kọ́ lọrun máa jẹ o, kolorun maje di báyìí. Eti ìgbọ tí mò ń lò ni, mo sì máa ń fi gbọ́ oro dàada.

E, èyí kì í jẹ́ kí fóònù mi gbóná ara. To bá jẹ́ pé mo bá ti rí wípé, mo ti ń tí bọ ẹnu na, mo wá tẹ, mo wá ń gbọ́ má sáré, mi ni tẹ mọ. Kì í jẹ́ kí fóònù wọn gbóná, kó máa gbóná mọ́yàn lọ́wọ́, nìkan tí ǹkan tó dára láìsí pé èyàn ń dáná lórí ẹ, fóònù yìí ó sì máa gbóná. Èmi jẹ gbóná rara, èyí ni kí n tẹ̀ láti jù.

A, èmi ò ní ọgbà o. Mi tí lówó, tí Ọlọ́run bá ṣe owó nísinyí má ra ilé tí ó tóbi dáadáa, sọ kó lè lọ ọgbà tí èèyàn ó fi gbin nǹkan sí àbí tí èèyàn lè jókòó sí i, tí èèyàn lè gbafẹ́ sí ọgbà tí mo ní, tí mo fẹ́ níyen, in lọ ọgbà, yiò dà kí èèyàn lọ gbà. Ó máa ń dà gan.

Mo ní nọ́mbà orí ilé o. Mo ní nọ́mbà orí ilé dáadáa. Kódà mo mọ̀ lórí nọ́mbà orí ilé mo máa ń o jẹ́ ẹ ti nnkan ti mo máa ń lò ti ó kì fún mi ni wàhálà. Nọ́mbà orí ilé mo maa lo dáadáa o wa lara nnkán tí mo máa ń lò kóí si fún mi n wàhálà n tó wà n bẹ́ niyẹn ti mo nífee nọ́mbà orí ilé.

Ìgbà tí mo máa ń wo ojú àwòrán lójọ́ojúmọ́, ìmọ̀ye ni, kò ṣe é ká. Mo máa ń gbẹ̀-, ó ṣà máa ń pọ̀ sá tórí àwọn àwòrán pẹ̀ lorí ero ìbánisọ̀rọ̀ tí mo n lò. So ìgbà tí mo máa ń wo àwòrán lójoojúmọ́ ó pọ̀, kò ṣe é ká. Nkan tí ó ṣe é ká ni, mo máa ń wo àwòrán dáadáa. Ìgbà, ìgbà, ìgbà tí mo bá ti tẹ́, tí n bá ti n tẹ fóònù mi báyi.

Ibi oúnjẹ ọ̀sán, oúnjẹ ọ̀sán wà lára oúnjẹ tí mi ki ń jẹ lọ́pọ̀lọpọ̀ gbàǹgbà mi o. Oúnjẹ ọ̀sán, a wà kalẹ̀, a wà tiwọn lẹ́gbàá mi ìjẹun, jẹ ọ̀sán kẹ́ẹ̀kẹ́. Wọ́n ń pè ṣí i, a mọ̀ ẹ jẹ́ oúnjẹ ọ̀sán tó lọ́ba tí ẹ́ kóró bá kú, ó ti búrẹ́kẹ́ búrẹ́kẹ́, ó ti búrẹ́kẹ́ búrẹ́kẹ́

Fẹ́ràn jíjò ni pé ìbá kí ẹ sì rí ìdájú kí ẹ máa jolọ jó bá wo síbí kò na ra jare jíjòkẹ́ mi. Jíjò sí ìdárayá karaẹ̀ náà kan ti ènìyàn nílò nìyẹn ní igbeṣi ayé eeyan. Jókẹ́, sí ìdárayá ki éverywhẹre, ki éverywhẹre gùudù kí lọn sọ jó.

Mo ga pupọ̀ má ga tò ìwọ̀n ẹsẹ̀ bàtà mi fa o. Ẹni kí ga ni mí o, mi sì yan kùkúrú ara, mi seeyan kùkúrú rara ni kí ga ni mí torí mo tún ṣe ẹni kí ga ni mí. Mi seeyan kùkúrú, ṣùgbọ́n sì ní lero láti ga sí bi ẹsẹ̀ bàtà me jí ṣẹ́.

A! Àkókọ ọdún iléyá ni o. Tí ó rí gbogbo ẹbí ará, àwọn ọ̀rẹ́ èèyàn tó ti lọ, ara àdúgbò ẹ̀gbọ́n àdúgbò ni gbogbo a tawa ṣaajọdun ọdún náà. Pọn kaluku pa ẹran tí ó dín ẹran tí èèyàn ọmọ jẹ oúnjẹ káàkiri, tí kaluku o ṣaajọyọ ta lo idi. A! Mo ti miss ẹ o.